Ẹní wí pé kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi? Ohun èlò tó ṣe pàtàkì jùlọ níbi iṣẹ́ mi ni, òun ni kọ̀ǹpútà tí a máa ń fi ń ṣe iṣẹ́. Lẹ́yìn náà ni kí a sì data. Lẹ́yìn data, òun ni àwọn òṣìṣẹ́ tí ó ń bá ilé iṣẹ́ mi ṣiṣẹ́. Àwọn nǹkan tí mo dárúkọ yìí, àwọn nǹkan tí ó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni o, mo ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo ní òun ni olóńgbò. Olóńgbò jẹ́ ẹranko ọ̀sìn kan tí ó jẹ́ wípé ó máa ń mú ara yá nítorí wípé ó fẹ́ràn kí ó máa ṣeré gan. Èmi náà sì fẹ́ràn kí n máa bá a ṣeré. Olóńgbò mi jẹ́ olóńgbò tí ó jẹ́ wípé oníwà ìrẹ̀lẹ̀ ni, kò kí ń ṣe bí jàgídíjàgan. Olóńgbò mi ó máa ń lọ sí ibi tí ó yẹ kó lọ sí, ó sì kò kí ń dé ibi tí mo bá, tí mi ò bá fẹ́ kó dé. Nítorí náà ni mo ṣe fẹ́ràn olóńgbò sín sìn. Olóńgbò ni ẹran tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo ẹranko tí àwọn ènìyàn máa ń sìn.

Bí mo ti máa ń ṣe ìdọ́gba láàrín ìgbésí ayé mi àti ibi iṣẹ́ mi ni wípé mo mọ ìgbà iṣẹ́ níṣẹ́, mo sì mọ ìgbà tó yẹ kí n má ṣe ìgbésí ayé mi ní ìgbà tó yẹ kí n má ṣe ìgbésí ayé mi. Àsìkò àárọ̀ òun ni mo fi máa ń lọ sí ibi iṣẹ́, màá délé padà lọ́sàn án. Tó bá ti di ọ̀sán, àwọn ará ibi iṣẹ́ mi tí wọ́n bá pè mí wípé kí n ṣe nǹkan, mi ò kí ń dá wọn lóhùn, màá sọ fún wọn pé ẹ jekó di ọ̀la, ìgbà tó bá yẹ kí eyan ò ṣe iṣẹ́ náà ló yẹ kí eyan ó ṣe. Nígbà tí ò bá yẹ kí eyan ó ṣe, kò yẹ kí eyan ó ṣe náà ni. Mo jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ wípé kí wọ́n má máa pè mí síṣẹ́ nígbà tí ò bá kín ṣe àsìkò iṣẹ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa pín oúnjẹ. Oúnjẹ tí mo máa ń pín jù ni oúnjẹ tí mi ò tíì sè. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa lọ sọ́jà, a máa ra oúnjẹ tó pọ̀, a máa wá pín láàárín ara wa. Elẹ́yìí máa ń fà kí oúnjẹ yẹn má wọn tó. Tóbájẹ́ wípé èmi nìkan ni mo lọ dára, nítorí ẹ̀ ni gbogbo wa ṣe máa ń dáwójọ. Taba ti dáwójọ́, a máa wá fi ra oúnjẹ tí a bá fẹ́ jẹ fún oṣù, a máa pín. Oúnjẹ yẹn á dẹ̀gbà wa fún oṣù kan. Tóbá ti wá di oṣù kejì, a tún máa lọ ra oúnjẹ mìír, a tún wá pín láàárín ara wa.

Tí mo kẹ́yìn rin ìrìnàjò fún iṣẹ́ a ti tó bí oṣù kan. Ni ijọ́ náà mo ní láti lọ sí ìlú kan tí o jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ jìnnà sí ẹ̀gbẹ́ ìlú tí mò ń gbé. Ǹkan tí mo lọ ṣe ní ìlú yẹn ni wípé mo lọ wá ibìkan tí ó jẹ́ wípé a fẹ́ kó kọ̀m̀pútà fún àwọn èèyàn. Nítorí ẹ̀ ni mo ṣe ṣe ìrìnàjò náà. Ìrìnàjò yẹn ó sì pé èmi àti ọ̀gá mi. Ohun tí a fẹ́ ṣe a rí i ṣe. Inú ọ̀gá mi dùn wípé mo lọ fún ìrìnàjò náà.

Bẹ́ẹ̀ni o, orí máa ń fọ́ mi. Ṣùgbọ́n lẹ́kùnkún ni orí máa ń fọ́ mi. Níjọ́ tí orí bá ti ń fọ́ mi, mi ò tíì kín lè ṣe nǹkan kan, nítorí orí fífọ́ yẹn ti máa ń dùn mí ju. Torí bá ti ń fọ́ mi, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé màá lo òògùn. Tí mo bá ti wá lo òògùn orí fífọ́, màá wá gbìyànjú láti sùn. Ìgbà tí màá bá fi jí, orí fífọ́ yẹn tí máa ń fi mí kalẹ̀. Àmọ́ mi ò láì kí, mi ò fẹ́ràn kí orí fífọ́ kí ó máa fọ́ mi, nítorí wípé mi ò kín gbádùn ara mi rárá.

Bí mo ti máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi ni wípé ó ní nǹkan kan tí mo máa ń lò fi ṣe wọ́n, tí mo fi máa ń ṣe ọ̀rọ̀ àṣínà mi. Tí mo bá ti wá lo ọ̀rọ̀ yẹn, mo lè fi nọ́mbà díẹ̀ mo lè fi kún un. Nítorí náà mo máa ń rántí rẹ̀. Òhun kan tí mo máa ń lò fún ọ̀rọ̀ àṣínà mi ni orúkọ mọ̀ọ́mọ̀ bàbá mi. Orúkọ mọ̀ọ́mọ̀ bàbá mi yẹn jẹ́ ǹkan tí mi ò ní gbàgbé. Òun ni mo máa ń sábà lò fún gbogbo nǹkan. Máa kàn wá fi lẹ́tà méjì àbí mẹ́ta lásán, màá fi kún un.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa wo àwọn ètò tẹlifísàn. Nítorí wípé tí mi ò bá ti rí ǹkan tí mo fẹ́ ṣe, mo máa ń jókòó ti tẹlifísàn, màá mọ wá wo àwọn ètò oríṣiríṣi. Mo fẹ́ràn ètò máṣo òyìnbó, mo fẹ́ràn láti máa wò ó. Mo tún fẹ́ràn ètò kan tó ń jẹ́ àwọn àṣà wa. Àwọn àṣà wa yìí jẹ́ ètò tó jẹ́ wípé wọ́n máa ń kọ́ wa ní àṣà oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá. Ètò yìí dára púpọ̀ ni, kódà mo máa ń pe àwọn ọmọ mi wípé kí àwọn náà máa wò ó kí wọ́n bá lè máa kọ́ àwọn àṣà ilèe wa.

Ah! Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí àbúrò bàbá mi kú. Àbúrò bàbá mi yìí jẹ́ èèyàn tó jẹ wípé èèyàn dáadáa ni wọ́n, mọ̀mọ́ gidi ni wọ́n torí obìnrin ni wọ́n. Mọ̀mọ́ yìí yìí nígbà tí wọ́n kú, ikú wọn ó dùn mí gan. Nítorí ẹ ni mò ń ṣe ń sunkún, mi ò tí re'eeyàn rẹ̀ mí dákẹ́. Ikú ò kí ń ṣe nǹkan tó dáa ò, inú èèyàn a máa bàjẹ́. A ti gbé ìrònú yìí kúrò lọ́kàn, ó ṣòro gan. Nítorí ẹ ni mò ń ṣe sunkún sunkún. Ọlọ́run kí ó ṣe àánú fún wa.

Mi ò ti ẹ wá lè sọ iye wákàtí tí mo mọ ń lò fi wo ojú ìpòjù ní ojoojúmọ́. Ìgbà mí mo lè lo wákàtí bí mẹ́rin, ìgbà mí kò ní ju bí wákàtí mẹ́ta. Ṣùgbọ́n èyí tí mo mọ ń sábà ń lò jù kò kí ń sábà ju bí wákàtí márùn-ún lọ. Èyí tó pọ̀ ju tí mo rántí òun ni wákàtí márùn-ún. Mi ò kí ń lò ju wákàtí márùn-ún lọ. Mo lè lo kó kéré ju wákàtí márùn-ún ò, ṣùgbọ́n mi ò lò ju wákàtí márùn-ún lọ rí.

À, mo fẹ́ràn kí ń máa mu ohun mímu pírotínì nítorí wípé ó dáa lára. Pírotínì jẹ́ ǹkan tí ó dáa láti máa jẹ. Nítorí náà ni mò ṣe máa ń mu àwọn ohun mímu pírotínì. Ike pírotínì mi tí mo rà ó tóbi gan. Pírotínì yẹn pọ̀ń nibẹ́ẹ̀, àmọ́ nísìí, mo ti fẹ́ mú tán. Tí mo bá ti mú tán, mo tún máa rà ìmíì kí n ba lè máa mu pírotínì mi lọ.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ni wípé a jọ máa ń jókòó, a jọ máa jẹun papọ̀. Bí a bá jẹun tán, ìgbà mi a máa sọ àló fún ara wa. Tí a bá sọ àló fúnra wa, a lè kà máa dárayá, ká máa jó papọ̀. Mo fẹ́ràn kí n máa lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi nítorí wípé àwọn ni ẹni tó nífẹ̀ẹ́ mi jù, èmi náà sì nífẹ̀ẹ́ wọn. Àwọn ẹbí mi jẹ́ ènìyàn tó jẹ́ wípé wọ́n da, wọ́n mọ ń tọ́jú èèyàn tó bá ti jẹ́ èèyàn tiwọn, kódà wọ́n mọ ń tọ́jú ará àtà náà. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi.

Oúnjẹ tí mo fẹ́ràn láti máa ń jẹ ní òwúrọ̀, òun ni búrẹ́dì àti ẹyin díndín. Búrẹ́dì àti ẹyin díndín jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù láàárọ̀ kùtùkùtù. Ìgbà mí ò máa mú ẹyin yẹn, tí mo bá ti dí tán, màá kó sí àárín búrẹ́dì, màá wá, màá wá yá jẹ. Ìgbà mí wà tó jẹ́ wípé máa rara din, búrẹ́dì yẹn fẹ́rẹ́rẹ́ kí n tó kó ẹyin sí láàárín, kì í máa wá jẹ. Màá wá mu tíì tó gbóná, mo máa mú lè, ó dára gan ni, ó máa ń dùn mọ́ mi, mo fẹ́ràn rẹ̀.

Rárá o, mi ò kí ń tan ìkíni lórí fóònù mi nítorí wípé mo mọ ń sábà gbé té èèyàn bá ti pè mí. Mi ò kí ń gbé fóònù mi lẹ́kìí mọ́ gbé ìpè àwọn ẹni tí ó bá pè mí. Nítorí náà, mi ò nílò láti tan ìkíni lórí fóònù mi. Èmi gangan ni mò máa ń gbé fóònù mi fúnra ra mi nítorí wípé fóònù alágbèéká òun ni mò ń lò. Fóònù mi a máa dún síta dáadáa tí wọ́n bá ti pè mí.

À, àwọn nǹkan oríṣiríṣi ló wà nínú àpò owó mi o. Nínú àpò owó mi, mo ní ìtọ́tè, mo ní páúdà, mo ní ìkọ̀wé, mo ní pépà, mo ní ìgò tí a máa ń wọ̀ sí ojú, mo ní kọ́kọ́rọ́ tí mo máa ń fi ń ṣí inú ilé mi, mo sì tún ní ẹ̀rọ alágbèéká mi. Bẹ́ẹ̀ ni ago àgbéká, òun náà wà nínú àpò owó mi.

Mo máa ń fọ eyín mi lẹ́ẹ̀mejì lójoojúmọ́, mo máa ń fọ̀ láàárọ̀, mò ń sì máa ń fọ̀ lálẹ́ kí n tó lọ sùn. Tí mo bá ti kọ́kọ́ jí, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé kí ń fọ eyín. Ǹǹkan tí mò ń sì máa ń ṣe gbẹ̀yìn lójoojúmọ́, òun náà tún ni eyín fífọ̀. Eyín fífọ̀ jẹ́ ǹkan tí ó da, nítorí pé tí èèyàn o bá fọ eyín, ẹnu ìyá máa ń rùn eyín yẹn a rí paálapàla, kò tiẹ̀ ní daa dàádáa. Ǹkan tí eyín fífọ̀ máa ń ṣe fún eyín ni wípé, ó máa ń jí kí eyín funfun, tí ó bá wá rẹ́rìn-ín, gbogbo èèyàn inú wàá dùn, wọ́n ò ní wò pé eyín rèdèrède ló ń rí sí àwọn.

Àkókò tí mo fẹ́ràn dùn nínú-- tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ọdún òun ni ọjọ́ ìbí mi. Ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ tí ó mọ n munu mi dùn gan, nítorí wípé gbogbo àwọn ẹbí àti ará wọn, wón mọ̀ n wá ń bá mi yọ̀. Tó bá ti di ọjọ́ ìbí mi, màá ti ra oúnjẹ oríṣiríṣi sílé. Èmi àti àwọn àbúrò mi a máa jọ se, a máa ra nǹkan tí a máa mu, a wàá jọ jẹun papọ̀, inú wa dùn, a máa jó papọ̀. Inú gbogbo èèyàn ló mọ un dùn jọ́ná. Wọ́n á tún wá ra àwọn ẹ̀bùn oríṣiríṣi tí wọ́n máa kó fún mi. Ọjọ́ ìbí mi jẹ́ àkókò tí mo fẹ́ràn jù nínú ọdún.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òhun ni yàrá ibùsùn mi. Nítorí wípé titẹmi nìkan ni. Èmi nìkan ni mo ní. Yàrá ibùsùn mi jẹ́ ibi tí mò ń máa lọ tí mo bá fẹ́ dáwà, bóyá mo fẹ́ ronú nǹkan kan tí mi ò fẹ́ kí ẹ̀yin kankan kí ó dìí mi lọ́wọ́. Yàrá ibùsùn mi, òun ni mo máa ń lọ. Yàrá ibùsùn mi jẹ́ ibi tí mo fẹ́ràn jù nínú ilé mi. Yàrá, yàrá ibùsùn mi ó dùn ún wò gan, nítorí ẹ ni mo ṣe fẹ́ràn ẹ̀.